Àdáyé fóònù, fóònù ni ǹkan ńlá ni torí wípé óuní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Yàtọ́ fún pé ó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ó jẹ́ gẹ́gẹ́ bí alábàárin mi, ó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi, ó jẹ́ gẹ́gẹ́ bí ayọ̀ mi látara wípé gbogbo ìgbà ló máa ń wà pẹ̀lú mi, kò sì o gbọdọ̀ má wà pẹ̀lú mi torí wípé ní ayé tí a wà ní ìsìn, àwọn a, ẹ̀rọ yìí ó jẹ́ n tó jẹ́ wípé a máa ń lò láti fi bá ẹni sọ̀rọ̀. Yàtọ́ fún pé ìyáń n bá ẹni sọ̀rọ̀, ẹ̀rọ tó mú ìgbésí ayé rọrùn nì, tó mú kí irorun ò de bá èèyàn, tó mú kí ìgbésí ayé ó ní dẹ́kun, tó sì mú kí dáadáa ó máa ṣẹlẹ̀ sí èèyàn nínú ayé torí wípé oríṣiríṣi la fin, la ń fi àwọn ẹ̀rọ ìwọ̀n yìí, làn fi wọn ṣe. Oríṣiríṣi là ń lo àwọn ẹ̀rọ ìwọ̀n yìí fún látara wípé lílo àwọn ẹ̀rọ ìwọ̀n yìí a máa mún kí a, ǹkan dáadáa, dáadáa, dáadáa ó máa ta rẹ̀ jáde. A tàrá wípé èèyàn ń lo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀, òun lóò fi jẹ́ wípé èèyàn a máa rí a, iṣẹ́ gbà. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ yóò pẹ́ òṣìṣẹ́ rẹ̀, òṣìṣẹ́ yóò pẹ́ ẹni tó fẹ́ bá ṣiṣẹ́ wọn ó jọ sọ̀rọ̀ lórí pé báwo ni iṣẹ́ ta wọn ò ṣe, ọ̀nà wo làwọn ó gbà láti ṣe, ẹ́ẹ̀ báwo ni àwọn ó ṣe gba owó lórí iṣẹ́ táwọn fẹ́ ṣe. Báwo ni àwọn ọ̀nà wo làwọn ó fi gba, níbo làwọn ó nà sí àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí ọ̀nà tí àwọn ìṣàmúlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí fi máa ń ránni, tí fi máa ń rán èèyàn lọ́wọ́ àti wípé tí èèyàn fi máa ń ṣàmúlò rẹ̀ lórí bó ṣe kí èèyàn ó ṣàmúlò rẹ̀. Ara dáadáa tó máa ń wà látara kí èèyàn máa ṣàmúlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti wípé báwo ni èèyàn ṣe ń lò ó ní, kó jẹ́ wípé oríṣiríṣi ọ̀nà èèyàn ń gbà lò. Yàtọ́ fún pé èèyàn ń gbà fi ṣiṣẹ́, bẹ́ẹ̀ náà ni èèyàn ń gbà lò nínú àwọn a, ètò ìgbésí ayé èèyàn. Èèyàn fẹ́ jáde ni, èèyàn ó ti fi àwọn a, ẹ̀ ẹni to jẹ́ wípé yóò máa mú èèyàn ìtanijí. Bẹ́ẹ̀ náà ni ìtanijí wà lórí àwọn ẹ̀rọ ìwọ̀n yìí. Tí èèyàn bá ti fi ìtanijí sí, à èèyàn fẹ́ ṣe ǹkan ni, yóò táyànjú. Ẹ̀yin kí èèyàn má bà gbàgbé lórí tí ó jẹ́ wípé bó ṣe dáadáa nínú àwọn ètò ìgbésí ayé tí èèyàn fẹ́ ṣe àbí ì mú ìrọ̀run bá àwọn ohun tó yẹ kí èèyàn ṣe nínú ìgbésí ayé gẹ́gẹ́ bí ní ìsìn. Eeyan ni ibi kan teyan fe lo boya ni ola àbí ni otunla. Tí èèyàn bá ti wá ṣe ìtanijí yìí tí èèyàn ti fi sí nínú ohun, tí èèyàn ti fi sí a, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, tó bá ti ń tó àkókò yóò táyànji pé a, ǹkan bá yi o ọ́ ń lọ ibi báyìí ní ọ̀la o, ó ṣe ǹkan báyìí ní ọ̀la o àbí báyìí ló ṣe fẹ́ ṣe ní ọ̀túnla o. Ara bí èèyàn ṣe ṣàmúlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní. Bẹ́ẹ̀ náà ni èèyàn máa ṣàmúlò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti fi ṣe ètò ìgbésí ayé èèyàn. Boya eeyan fe te ate ránṣẹ́ ni gegebi apere ni isin eeyan fe ba enikan sọ̀rọ̀ ṣùgbọ́n oro ti eeyan fe baso ki se oro afenu so, tò fi je wípé eeyan o ta se kini eeyan o se ate ránṣẹ́ eeyan o te si ẹni ye ni òórùn kan bè yè báyìí, ó rọrùn fún èèyàn láti ṣàmúlò rẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá ń pè ní fóònù torí wípé ó rọrùn gan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn bá ti ní àwọn a, kírẹ́dìtì tí èèyàn máa ń lò láti fi bá èèyàn sọ̀rọ̀, ohun tí èèyàn ó kàn ṣe ò ní kí èèyàn ṣe kíni, kí èèyàn mu erọ̀ ìbánisọ̀rọ̀ èèyàn, kí èèyàn tẹ n ti èèyàn fẹ́ tẹ̀ lórí rẹ̀, kí èèyàn ṣe kíni kí èèyàn fi ránṣẹ́. Bẹ́ẹ̀ náà ni ara dáadáa bẹ́ẹ̀. Owun noni wípé eeyan a ma fi se dáadáa ni nu ìgbésí aye eeyan.

Ibi à ń lò láti fi sinmi, ó jẹ́ ibi tó jẹ́ wípé eeyàn fi ń sinmi, eeyàn fi ń ṣàmójútó ẹ̀mí ara rẹ̀ látara wípé eeyàn fi ń ṣẹ́ mi, eeyàn sì fi ń sin mi bó ṣe yẹ kí èèyàn ò fi sinmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Eeyàn a máa lọ sinmi lẹ́yìn ìgbà tí èèyàn ṣiṣẹ́ ní- èèyàn lọ sinmi, èèyàn kúrò lẹ́nu iṣẹ́, bóyá èèyàn lọ jẹun níbi tí ibù jẹun àbí tí wọ́n ń pè ní búkátíríà. Tí èèyàn bá lọ ibi àwọn ibi tí a ń sọ yìí, a ń rí wípé èèyàn sinmi lẹ́nu iṣẹ́ nù, ohun tí a ń pè ní ìsinmi nìyẹn. Eeyàn á máa lò ìsinmi èèyàn bó bá ṣe wú. Ìsinmi jẹ́ ohun tó sì dára lára tó jẹ́ wípé oun tó bá làákàye mù nì torí wípé tó bá ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, èèyàn kàn máa ṣiṣẹ́ bí agó ni, ẹni ba si ṣiṣẹ́, ó lè kú sórí iṣẹ́ tió bá ti fún ara re ní ìsinmi tí ò ṣe ohun tó yẹ kó ṣe torí wípé ara wa yi òun ná nílò ìṣàmúlò ìsinmi dáadáa. Láwọn àkókò àkókò àkókò ní òrèkóòrè torí wípé ìsinmi yìí ni ó jẹ́ kí ara ó tètè ji pépé si ni ó dá ara padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni a tún máa ń fún ara lókun torí wípé tí èèyàn bá ti ń sinmi dáadáa, a rí wípé àwọ̀ rẹ̀ yóò máa jọlọ, ọkàn rẹ̀ yoó máa balẹ̀, àwọ̀ rẹ̀ ó sì máa dán sì torí wípé ó ń ṣàmúlò ìsinmi rẹ̀ ni. Eeyàn á máa ṣàmúlò ìsinmi kí èèyàn fi ìsinmi rẹ̀ torí wípé eeyàn a máa fi ṣeré, kí èèyàn fi ṣeré dáadáa. Ó mú ẹrọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ni, ó fi ń ṣeré ni àbí ó bọ́ta ni, óun náá ṣeré lọ gẹ́gẹ́ bí èèyàn na ṣe lọ. Eeyàn sì máa lò láti fi lọ gbá bọ́ọ̀lù láti fi ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ nínú ìsinmi náà ni gẹ́gẹ́ bí wípé èèyàn bọ́ta nísin, ó lọ wẹ̀ nínú àwọn balùwẹ̀ oun tí à ń pè ní swimming pool. Irú nǹkan báyìí a máa jẹ́ kí èèyàn máa sún nínú ìsinmi yen bó ṣe yẹ kí èèyàn ṣàmúlò rẹ̀. Ó sì máa rán èèyàn lọ́wọ́ látara wípé èèyàn ń ṣàmúlò ìsinmi eeyàn lọ́nà tó dára nìyẹn. Ìsinmi yẹn ó wà fún dáadáa fún eeyàn.

Báwo ni iṣẹ́ a máa wúwo ní àárín èèyàn, nígbà tí iṣẹ́ tí a máa gbé fún èèyàn bá jẹ́ ẹniti ó ní agbára pàtàkì jù lọ, tí ó bá jẹ́ àwọn iṣẹ́ tí ó lágbára léèyàn lórí. Ó jẹ́ wípé àfiki èèyàn pọ̀ kí èèyàn jọ ṣe. Iṣẹ́, iṣẹ́ wúwo gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn, bá fún èèyàn láwọn iṣẹ́ kan tó jẹ́ wípé èèyàn mẹ́wàá àbí èèyàn mẹ́ta, èèyàn merín lo yẹ kí èèyàn ṣe tí ó bá jẹ́ wípé ènìyàn nìkan ni ó máa ń dáa sí. Irú nǹkan yìí a máa dá wàhálà fún èèyàn. Bẹ́ẹ̀ náà sì ni a máa fà oríṣiríṣi nǹkan sí aara èèyàn. Nínú ara tí màá fà, òun náà ni kó jẹ́ wípé a máa mú ara ríro wá. Bẹ́ẹ̀ni náà sì ni ó lè, ó lè mú àwọn àìsàn àìtójọ́ àbí àwọn àìsàn ìròtẹ́lẹ̀ a máa mú bá èèyàn. Nígbà tó jẹ́ wípé èèyàn nìkan ni èèyàn débí ti àyàkọ́ iṣẹ́. Iṣẹ́ tó bá ti wúwo jù, èèyàn máa ń gbé júlọ́, èèyàn máa ń gbé júlẹ́ ni àbí kí èèyàn wá oríṣiríṣi àwọn èèyàn láti wá bá èèyàn ṣe pàtàkì jù lọ. Tí ó jẹ́ wípé èèyàn jẹ́ ẹnìkan tí ó lè sọ̀rọ̀ wípé "iṣẹ́ yìí o, kí ń wá ẹnìkan àbí èèyàn méjì sí i." Ó lè bá jẹ́ wípé yóò lè rọrùn láti ṣe àti wípé yóò mú ìgbà láàyè wá fún ẹnìkan kó ṣe. Kẹ́lọ́ mi ni ó tún bọ́ ọ́ bẹ́ẹ̀ láti ṣe. Ẹni tí ó kọ́ ọ́ ṣe, yóò lè ṣe kín ni, yóò lọ sinmi. Òun náà ó sinmi, òun náà ó fara lókun. Ẹ̀hẹn, gbogbo ohun tí ó ti lò lára nínú àwọn ohun agbára ni, yóò lè ṣe kín ni, yóò lè ṣàmúlò rẹ̀, yóò lè dàá padà sí ní ara. Eléyìí kò ní jẹ́ kí ó tètè rẹ èèyàn, torí pé ẹni tí ó bá ti ń ṣiṣẹ́, tó ń ṣiṣẹ́, iṣẹ́ àṣejù a máa jẹ́ kí ó tètè rẹ èèyàn. Bí bá ṣe ń rẹ èèyàn lójoojúmọ́, lójoojúmọ́, ó lè dẹ́mí èèyàn ga lé gbodo tí èèyàn kò bá ṣe kín ni, tí èèyàn kò bá ṣọ́ra, tí èèyàn kò ṣe ṣàmójútó rẹ̀, tí èèyàn kò ṣe wò jú tú sí i, torí wípé ọ̀royàn ni kí èèyàn kọ́kọ́ ṣàmójútó ẹ̀mí rẹ̀. Látara wi pe, eeyan un wo iṣẹ́ wo leyan lese àti iṣẹ́ wo leyan o le se. Iṣẹ́ wo ni ó lágbára jù fún èèyàn? Iṣẹ́ wo ni ò lágbára jù fún èèyàn? Àwọn oríṣiríṣi ọ̀nà ni a fi máa wo eléyìí. Tí èèyàn bá ti rí àwọn iṣẹ́ tó wà nílẹ̀ wípé àwọn iṣẹ́ yìí o, a yóò ní agbára jù fún mi. Bóyá kí n máa ṣe díẹ̀ díẹ̀, bá ti ṣe díẹ̀, yóò lọ sinmi, yóò tún lọ sin àwọn oríṣiríṣi nǹkan tí ó fi dá òkun padà, kí èèyàn yóò jẹun ni, kí èèyàn yóò mú mi ni, yóò tún mú padà. Ẹ̀hẹn, irú àwọn nǹkan yìí a máa jẹ́ kí ìṣe ó rọrùn láti ṣe. Kò sì ní jẹ́ kó wúwo fún èèyàn lórí èèyàn àbí kó máa dá wàhálà fún èèyàn. Ṣùgbọ́n tí èèyàn kò bá lọ wo àwọn iṣẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn, tó jẹ́ wípé èèyàn lọ débí ti àyà àdúgbò àbí èèyàn lọ wò pé "a, mo lè ṣe, mo lè ṣe, mo lè ṣe, mo lè ṣe, mo lè ṣe, mo lè ṣe." A máa ṣe kín ni, a máa fa ìjàǹbá fún èèyàn, torí èlò bí i jẹ́ wípé oríṣiríṣi àwọn èèyàn ni máa ń ní ìjàǹbá lẹ́nu iṣẹ́ látara wípé wọ́n à mọ̀ àwọn ara wọn. Kì í ṣe pé wọ́n à mọ̀ àwọn ara wọn nìkan, bóyá nítorí pé wọ́n fẹ́ràn iṣẹ́ láṣejù àbí wọ́n fẹ́ràn owó ní àníjù. Irú nǹkan báyìí a máa jẹ́ à í tí a máa ń dùn ni jọjọ, a sì máa ń fún ni ní à ohun ẹ̀dùn ọkàn, a sì máa dá wàhálà fúnú ìgbésí ayé yẹn tí èèyàn kò bá lọ ṣe kín ni, tí èèyàn kò bá mójútó ọ̀rẹ́ èèyàn ni, kí èèyàn ó mójútó àwọn tó jẹ́ kí èèyàn hú ṣe.